Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Mo jẹ́ ènì kan tó jẹ́ wípé mi nífẹ̀ẹ́ sí kí n máa ṣe ìdúnadúrà púpọ̀ jù, ṣùgbọ́n tí m bá ti dé sí ọjà tí m bá rí pé ǹkan tí mo fẹ́ rà ọ wọ́n púpọ̀ jù, màá nílò láti ṣe ìdúnadúrà láti rà á ní iye tó wú mi àbí láti rà á ní iye tó wà ní àpò mi. Ìdúnadúrà dára gan láti ṣe nítorí pé ó máa jẹ́ kí èèyàn, kí èèyàn plání gẹ́gẹ́ bí owó tó wà ní ọwọ́ yẹn, èèyàn ò sì ní ṣe ju agbára yàn lọ. Idí tí ìdúnadúrà tó fi dá nù.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi. Ó sì dára láti mọ ṣe ìtọ́jú ọjà. Nitoripé kí ni, tí ẹ́ bá ṣe ìtọ́jú ọjà, ibi tí eeyan bá tọ́jú rẹ̀ sí, ẹ̀yin ó de wá ba ní ibi bẹ́ẹ̀. Tí mo bá lọ rọ ọjà ní ọjà, tí mo bá ti délé, ó ní yàrá pàtàkì kan tí mo máa ń ṣe ìtọ́jú nǹkan sí. Èmi nìkan mo sì máa ń wọ bẹ. Tí mo bá ti tọ́jú ọjà náà sí yàrá, yàrá náà, màá ti pa èmi nìkan mo ní kọ́kọ́rọ́ bẹ. Tó bá dipò, ìgbà tí mo bá fẹ́ nílò ọjà náà, màá lọ sí yàrá náà, màá sì ṣii, màá sì gbé ọjà mi.

Kínni adùn tí o fẹ́ràn nínú ice cream? Ice cream jẹ́ ǹkan tó máa ń tutù, tó bá si tútù, ó máa ń dùn púpọ̀ láti mú. Ṣùgbọ́n tí kò bá tutù kì í sábà dùn púpọ̀ láti mú. Èyí tí mo si fẹ́ràn jù láti máa mú ni vanilla ice cream. Nítorí pé kí ni, gboogbà tí mo bá ti mú, ó máa ń jẹ́ kí ọkàn mí balẹ̀ gan. Vanilla ice cream ni mo máa ń wá káàkiri ìgbà tí mo bá fẹ́ ra ice cream. Tí n bá ti rí vanilla, mi ya ní rá ice cream ni. Nítorí pé kínni adùn rẹ̀ ó dára púpọ̀ jù. Yóò dáa kí èèyàn lọ tọwò fún ẹni tí ó bá ti tọ́ vanilla ice cream wò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Vanilla ice cream dára púpọ̀ gan láti máa mú torí pé adùn rẹ̀ ṣe kí ni, adùn rẹ̀ ó máa ń dùn dé ẹ̀ekẹ́ ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ ló ṣe rí.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù láti mọ jẹ ni rice àti ẹ̀wà àti dòdò. Nítorí pé kí ni, mo fẹ́ràn láti máa jẹ púpọ̀ jù. Ta bá ti ṣe kí ni, ta bá ti se oúnjẹ fún mi nílé, mo mọ ń sọ fún wọn nílé pé rice àti ẹ̀wà ni kí wọn bá mi sè. Tẹ bá fẹ́ bá mi wá pákú, kan ba fi dòdò si, nítorí pé kí ni, mẹ́tẹẹta mọ ń lọ ní ìrọwọ́rọ̀sẹ̀ ni. Kí n tun wá rí ọbẹ̀ tó da tó gbádùn si kí n mọ fi jẹ. Ǹ jẹ tán báyìí ń si sún ni. Nítorí náà mo fẹ́ràn kí ni, mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà àti dòdò. Kí n wá rómi tó tutù, kí n wá rí sí yóò máa lọ ní ìrọwọ́rọ̀sẹ̀ ni. Mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà àti dòdò dáadáa.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní isẹ́ rí? Rárá o, mi lé ẹnìkan kan kúrò ní isẹ́ rí. Nítorí pé kí ni, iṣẹ́ tèmi náà ń ṣe, èmi kọ́ ni ọ̀gá ara mi. Ẹni tó bá jẹ́ ọ̀gá ara èèyàn ló lè se kíni, ló lè lé èèyàn kúrò ní ibi iṣẹ́. Èmi náà wà ní abẹ́ ẹ̀yàn kan tí mo ti ń ṣiṣẹ́ ni, àti pé èmi ò rí sí nǹkan tó da láti mọ lé èèyàn kúrò ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tí ẹni un bá ṣe ǹkan tó yẹ kò lé kúrò lẹ́nu iṣẹ́, kò sí láìfị, kò sí jà níbẹ̀. Ṣùgbọ́n kò dáa rárá, nítorí pé kí ni ẹni tò fẹ́ lé kúrò lẹ́nu iṣẹ́ àbí ẹni tò lé kúrò lẹ́nu iṣẹ́, iṣẹ́ tó òun náà fi ń bọ́, ìyàwó ti fi ń bọ̀ mọ́ ni. Nítorí náà, kò dáa láti mọ lé èèyàn kúrò lẹ́nu iṣẹ́ tí ó bá ti ṣe ǹkan tí, tí, tí ò da.